Ohun mímu tí èmi fẹ́ràn jù lọ ni omi ọsàn. Mo fẹ́ràn bí ó ṣe máa ń mú kí ọkàn àti ara balẹ̀, àti oríṣiríṣi ohun èlò tí ago ara nílò tó sì máa ń fún àwọn ènìyàn. Omi ọsàn jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jù lọ ní gbogbo ohun mímu eléyìí tó bá kù.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast nítorí pé podcast jẹ́ àwọn ibi tí o ti le rí oríṣiríṣi àmúlò bí i àwọn ìròyìn tó le gbọ́ àtàwọn oríṣiríṣi àgbéyẹ̀wò tí olúkaluku máa ń sọ̀rọ̀ nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọrùn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òtútù máa ń mú eléyii tó lè ṣe àgọ́ ara léṣe. Ìbọrùn mi lilo máa ń mú kí n wà ní àlàáfíà, ó dẹ̀ máa ń dáàbòbò mi. Mo máa ń wọ ìbọrùn lóòrèkóòrè nígbà tí ojú ọjọ́ bá ṣú àbí tí òtútù bá ń mú gidi gan.

Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò lórè kóòrè àbí nígbàkígbà tí mo bá fẹ́ sùn àbí tí mo bá fẹ́ faralẹ́lẹ̀. Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò. Bí ó tilẹ̀ jẹ́ wípé mo fẹ́ràn ìrọ̀rí lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ fẹ́ràn pé kí ó pọ̀. Ṣùgbọ́n iye igba tí mo bá fẹ́ lo ìrọ̀rí, ẹyọ kan ni mo máa ń lò.

Bí ọjọ́ méjì báyìí kẹ́yìn ni mo lọ sí ọjà. Tó ti lẹ̀ jẹ́ pé mi ò fẹ́ràn tí máa lọ sí ọjà ní gbogbo ìgbà, ṣùgbọ́n ìgbà tí n bá ní nǹkan tí mo fẹ́ rà àbí tó bá ní nǹkan tí mo fẹ́ mú, mo màá n lọ sí ọjà. Ọjà jẹ́ ibi tí mo ti lè rí oríṣiríṣi nǹkan tí mo fẹ́ rà pẹ̀lú owó tí ò pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Oorun ọ̀sán jẹ́ ohun tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, nítorí ó máa ń mú kí n ní okun àti agbára nígbàkigbà tí ń bá ti jí. Oorun ọ̀sán, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo sì máa ń sun ọ̀sán dáadáa, lóòrèkóòrè àbí nígbà tí mi ò bá ní nǹkan tí mo fẹ́ ṣe.

Ìgbà kan tàbí ìgbà méjì ni mo máa ń wo àwòrán lójoojúmọ́, èmi jẹ́ ẹnìkan tíò really fẹ́ràn àti máa wo àwòrán lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìgbà mí mo máa wo àwòrán lẹ́ẹ̀kan àbí lẹ́ẹ̀ méjì lójúmọ́ bí ó bá ṣe fẹ́ ni mo ṣe máa ń wò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Nítorí pé ẹ̀mí bi kì í tà ìlera fún àgọ́ ara ènìyàn. Nítorí ara gbọ́dọ̀ wà ní okun àti agbára. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó lére fún ìlera dáadáa àti lóòrèkóòrè.

Èmi mọ àwọn aládùúgbò mi níwọ̀nba, àwọn elé tí mo le mọ̀ mọ mọ̀ wọ́n, ṣùgbọ́n àwọn ẹ̀mí ràn mi ò mọ̀ wọ́n. Nítorí pé a ti sọ̀rọ̀ mi fún ọṣẹ àwọn ènìyàn ó mọ níwọ̀nba. Mi ò kí ń sí nílé nígbà gbogbo, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí mo máa ń bá sọ̀rọ̀ ládùúgbò àtàwọn aládùúgbò mi tí èmi mú ní ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ dáadáa. Nítorí àwọn dókítà wọ́n gbà wá nímọ̀ràn láti máa mu omi lójoojúmọ́, èyí tó lérò jà tó sì ń mú kí àgọ́ ara kó jí pẹ́pẹ́ dáadáa àti eléyi tí ó máa ń mú kí àwọn àìsàn má wọ àgọ́ ara wa. Nítorí náà, mo máa ń mu omi lójoojúmọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí tó bá jẹ́ ibi tí mi ò mọ̀ rí rárá mo máa nílò ìtọ́sọ́nà àwọn ènìyàn. Nítorí náà mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí máa fi lè dé ibi tí mò ń lọ. Ìrànlọ́wọ́ àwọn ènìyàn ó sì máa ń ràn mí lọ́wọ́ dáadáa.

Àwọn tí mo fẹ́ràn jù lọ ni àwọn bàbá àti ìyá mi nítorí àti kékeré ni wọ́n ti ń tọ́jú mi dáadáa. Ó sì mú mi kí n mọ̀ wọ́n dáadáa tí mo sì fẹ́ràn wọn nítorí wọ́n fẹ́ràn mi náà pẹ̀lú. Èyí ló jẹ́ kí n fẹ́ràn wọn pẹ̀lú àwọn àbúrò mi. Mo fẹ́ràn wọ́n dáadáa àtàwọn bàbá mi.

Èmi fẹ́ràn àti máa ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó, nítorí ohunkóhun ni owó ṣe lè rà ní ayé tí a wà nísìnyí. Àwọn ènìyàn dẹ̀ nílò owó dáadáa fún oríṣiríṣi nǹkan tí wọ́n fẹ́ rà àti nǹkan tí wọ́n fẹ́ fún ọkọ wọn. So mo fẹ́ràn àti máa ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó dáadáa.

Èmi máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ nípa fìfàyàrábalẹ̀ àti lọ máa bá àwọn tí ó mọ̀ jù mí lọ kí wọ́n sì kọ́ mi sí ní irú èyí. Ó jẹ́ kí n mọ̀, kí n ní ìmọ̀ àti òye pípésè. Ìṣòro kíkọjú níbi iṣẹ́ ó pọ̀ dáadáa ṣùgbọ́n mo máa ń fara balẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí èmi fẹ́ràn kí ǹ kan máa wà létòletò kó dẹ̀ máa dojúru. Ní irú èyí, o mumí wa jẹ́ ẹ̀yàn kan tí ó máa ń ṣe ètò ǹkan dáadáa àti ní pípé tó máa mú kí gbogbo ǹkan lọ létòletò àti dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà àwòrán dáadáa. Àwọn ènìyàn mi àti àwọn ọ̀rẹ́ mi nítorí èyí wọ́n fẹ́ràn tí máa ń jé kí n bá wọn máa yà àwòrán, nítorí àwòrán tí mo bá bá wọn yà máa múná dúró, wọ́n sì máa ń fẹ́ràn rẹ̀ dáadáa, ṣó mo máa ń yà wọ́n dáadáa.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji ọ̀pọ̀ ènìyàn àti àwọn ènìyàn, nítorí pé ẹ̀sìn mi ò gbà láti máa dáríji àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ àti máà, àti kí èeyan má ṣe mú ohun ìkọ̀sẹ̀ àbí ohun ìbínú jáde. Nítorí náà mo máa ń dáríji àwọn ènìyàn dáadáa.

Mo jẹ́ ènìyàn tí ó máa ń kàwé dáadáa. Nígbà tí àṣálẹ́ bá dé, mo máa ń kàwé, mo sì máa ń gbọ́ àwọn orin aládùn dáadáa. Nítorínà ní àṣálẹ́, mo máa ń kàwé, mo máa ń gbọ́ orin aládùn tí ó sì máa ń ṣe ọkàn mi lóre àti tó máa ń fún mi ní ìmọ̀.